Ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọ̀dẹ, ó ti pẹ́. Ó ti máa lọ sí ibi ọdún méjì tí mo ti lọ sí ìṣẹ́gun ọ̀dẹ kẹ́yìn. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọ̀dẹ? Ọ̀tí tó bí ọdún méjì tí mo ti lọ sí ìṣẹ́gun ọ̀dẹ.

Ṣé o ní àgbàlá òjò? Rárá o, kò sí àgbàlá òjò ní ilé wa. A kì í ṣe àgbàlá òjò ní ibi tí àwa wà. Nítorí náà, a ò ní àgbàlá òjò.

A kìí ẹ̀ gbogbo ìgbà tí máa fín lo fóònù ní ojojúmọ́, èmi ò lè sọ bí káṣọ pé wákàtí kan tàbí méjì tàbí mẹ́ta. Ká sà sọ pé bí wákàtí márùn-ún ṣá lojúmọ́

Nígbà tí mo bá ń dúró de ǹkan, oríṣìíríṣìí ǹkan ni mo lè máa ṣe. Ní ara ǹkan tí mo bá ṣe ni pé mo lè má wo fóònù mi nígbà tí mo bá dúró de ǹkan. So, ǹkan yìí ni mo máa ṣe nígbà tí mo bá dúró de ǹkan.

Ṣe ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Kò sí ohunkóhun tí ó ṣe ojú mi. Ní ìgbà tí mo bá wo ìran, mo máa ń ríran kedere. Nítorí náà kò sí ohunkóhun ti ojú mi. Ojú mi ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nígbà tí mo bá lọ sí ibiṣẹ́ ní àárọ̀ bí i aago méje àbọ̀ sí aago mẹ́jọ, kí a tó rí bí i aago mẹ́rin ní ìrọ̀lẹ́ mo ti padà dé sí ilé mi.

Àkókò tí mo máa ń lọ sùn ní alé, òun ni bí aago mẹ́sàn án ní òwúrọ̀, òun ni mo máa ń lọ sùn ní alé nígbà mìíràn tí mo bá sì rí pé ó pẹ́ díẹ̀, kì o tó di pé mo sùn lè jẹ̀ bíi aago mẹ́wàá lálẹ́.

Mi mọ oun tí ẹ pè ní wọn wo ojú ìbòjú ṣùgbọ́n mi rò pé n máa ń wojú ìbòjú rárá. Kò sí ìgbà tí mo máa fi ń wojú ìbòjú lójojúmọ́. Ilé mi mo máa ń wà kọ̀sẹ́ ohun tí ó kàn mí pẹ̀lú ojú ìbòjú àbí ohun ko hùn tí ẹ bá pe nǹkan tí ẹ sọ yìí.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn ní ibi tí mò ń gbé. Ẹẹ, wọn kò fi àyè sílẹ̀ láti sin ohun ọ̀sìn. Ẹni tí ó ni ilé tí mò ń yá gbé, ó ti sọ pé kí ẹnikẹ́ni nínú ilé kí ó má sin ohunkóhun. Nítorí náà ni mi ò ṣe ní ẹranko ọ̀sìn.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ẹ̀rọ ìlera. Nígbà tí ara ò bá yá, ẹ̀rọ ìlera tí Dókítà tí ó bá sọ pé kí á ṣe, òhun ni mo máa ń ṣe. Àwọn nǹkan ẹ̀rọ ìlera tó bá ní kí á lò, òhun ni mo máa ń lò. Mi ò kí máa ń lo ẹ̀rọ ìlera tí Dókítà ò bá ti sọ pé kí á lò.

Batiri fóònù mi ó máa ń dúró ní ìwọ̀nba nígbà tí n bá ti charge rẹ̀ ti ó full ní àárọ̀, ẹ ó dó lórí bí mo bá ṣe lò ó sí. Tí mi ò bá lò ó rárá, ó lè gbé mi títí di àárọ̀ ọjọ́ kejì. Ṣùgbọ́n tí mo bá lò ó fairly kọjá lórí bí i ago márùn-ún sí mẹ́fà, yóò ti kú.

Rárá o mi ò fẹ́ràn láti máa ya àwòrán, dolé pé iṣẹ́ mi ó jẹ́ ohun tí ó máa ń gba mi ní àsìkò. Nítorí náà, láti máa ya àwòrán kì í ṣe ohun tí mo fẹ́ràn lọ titi. Nítorí náà, mi ò fẹ́ràn láti máa ya àwòrán.

Ìdárayá Chelsea oun ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ẹgbẹ́ eré-ìdárayá tí ó wà.

Rárá o, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo fẹ́ràn iṣẹ́ tó jẹ́ pé kò ní kó mi sítà bí ọmọ ọjọ́ mẹ́jọ tí mo sì má máa ṣe iṣẹ́ ní inú ilé. Mo fẹ́ràn irú iṣẹ́ bẹ́ tó jẹ́ pé èèyàn ó sì wà nínú ilé, yóò sì máa pa owó bí ó ṣe yẹ kí ó pa. Irú iṣẹ́ bẹ́ẹ̀, òhun ni mo fẹ́ràn jùlọ.